Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo ti n tẹ̀lé eré ìdárayá yìí láti ìgbà tí mo ti wà ní ọmọ kékeré. Ìgbà tí mo sì kéré dáadáa, èmi náà máa ń jáde káàkiri láti lọ gbá bọ́ọ̀lù. Nígbà táa bá parí eléèlé, nígbà táa bá parí ní ilé ìwé lójoojúmọ́, lẹ́yìn nígbà táa bá parí, a máa ń kóra wá jọ síbí kan láti gbá bọ́ọ̀lù. A á gbá bọ́ọ̀lù fún bí i wákàtí kan kí a tó máa lọ sí ilé wa. Nígbà tí mo sì ń dàgbà díẹ̀díẹ̀, èmi náà ohun tí mò ń bẹ̀rẹ̀ sí ní wo àwọn ẹgbẹ́ agbá bọ́ọ̀lù ní orí tẹlifísàn. Mo bẹ̀rẹ̀ sí ní wo ẹgbẹ́ agbá bọ́ọ̀lù wo ni kí èmi náà máa tẹ̀lé. Ìgbà náà ni ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́fà ni mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Arsenal. Mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹgbẹ́ agbá bọ́ọ̀lù yìí nítorí pé ní ọdún náà wọ́n wọ àsekágbá eré ìdárayá èyí tí wọ́n ń pè ní ti Champions League ní ọdún náà, èyí tí wọ́n padà nù ní àsekágbá Ṣùgbọ́n ìsọwọ́ gbá bọ́ọ̀lù wọn ó wu mi lórí jọjọ. Èyí ló mú mi kí èmi náà bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀lé wọn láti ìgbà náà wá. Ẹ̀ ẹ̀ láti ìgbà náà ni mo ti ń wo bọ́ọ̀lù dáadáa oríṣiríṣi. Iye kí í ṣe tí àwọn tí mò ń tẹ̀lé nìkan ni mò ń máa ń wo bọ́ọ̀lù wọn. Mo máa ń wo àwọn yòókù náà nítorí pé mo fẹ́ràn eré ìdárayá yìí dáadáa. Kì í tún se ohun nìkan ni mo máa ń wo, mo máa ń wo tàwọn obìnrin náà. Nígbà táwọn obìnrin náà bá ń gbá bọ́ọ̀lù bóyá ní ti àgbáyé ni tàbí ní ti Áfríkà ni tàbí ní ti òun kí òun. Kò síbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù tí mi ò kín fẹ́ràn láti máa wo. Nítorí náà eré ìdárayá tí mo fẹ́ràn jù ó ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn àwọn ẹ̀mí náà ṣùgbọ́n bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan gan ni mo fẹ́ràn jù ní gbogbo eré ìdárayá. Nígbà tí mo bá ráyé lọ́wọ́lọ́wọ́ báyìí láti wo àwọn eré ìdárayá aláfẹsẹ̀gbá bóyá ní state, eh níbi ti pápá, pápá ìseré, ohun tí mo máa ń ṣe ní pé màá jókòó sílé tàbí ibi tí mo bá wà, màá máa wo lórí fóònù mi. Ìgbà mìíràn wà tí ó jẹ́ pé mi ò kín ní àǹfààní láti wo lórí fóònù náà. Nígbà tí mo bá gbá bọ́ọ̀lù tán tí mo bá ráyé, màá wo àwọn ohun tí wọ́n bí eré ìdárayá náà ṣe lọ, bí wọ́n ṣe ṣe sí nínú eré ìdárayá náà. Oríṣiríṣi ètò nípa eré ìdárayá yìí ni mo máa ń wò ní gbogbo ọ̀nà bóyá ní YouTube ni, bóyá ní Facebook. Gbogbo ọ̀nà mo máa ń wo àwọn oríṣiríṣi ifọ́nra èyí tó ń sọ nípa eré ìdárayá yìí ní orí sóṣíà míḍíà.

Kọ́kọ́rọ́ ilé mi ó pórí síri ṣí, bó tilẹ̀ jẹ́ pé èyí tí ó wọ inú ilé gangan, tó wọ inú ilé gangan, nítorí pé ilé tí mò ń gbé ó ní, ẹ́, ògiri èyí tí a mọ̀ mọ́ ilé kíkù tí à ń pè ní fẹ́ǹsì, ó ní. Nítorí èyí, a ní ìlẹ̀kùn tó wọ inú ilé gangan, àtú wá ní ìlẹ̀kùn tó jẹ́ pé ó wọ inú agbègbè ibi tí à ń gbé gangan. Nu-- mo se máa ń, bá ṣe máa ń mú kọ́kọ́rọ́ yìí pé èyí tó wọ inú ilé gangan àti máa pín in mọ́ ọwọ ara wa, á wà fi kan sí bóyá ibi kan tó, tó, tí ó o sí ẹni kẹ́ẹ́ni ládugbó, á wà fi kan síbẹ̀ nínú ilé. Nítorí pé tí nkán bá ti ẹ̀ ṣẹlẹ̀ sí èyí tí à ń mú bọ̀, a máa lọ na wọ́gán ìyẹn láti fi wọlé. Ṣùgbọ́n èyí tí wà, ó wà ní tagbangba, èyí tó súmọ́ ti, ẹ́, ògiri tí wọ́n mọ yíká ilé, ìyẹn ní tìtì ẹ̀, a kì í fi síbi kankan. Méjì náà ni, tí ẹnìkan bá ti mú tirẹ̀ lọ́wọ́, ẹni kejì o náà mú tirẹ̀ lọ́wọ́. Bá ṣe máa ń ṣe yẹn ni yẹn. Tí nkán bá ṣẹlẹ̀ sí méjèèjì l'àkọ̀kọ̀ kan náà, ó túmọ̀ tí pé a máa fi nǹkan já kọ́kọ́rọ́ náà nù. Kò sí ǹkan tí a fẹ́ ṣe. Bá ṣe máa ń fi kọ́kọ́, bí i náà, a kì í sábà fi síbi kankan nítorí pé kò sí ẹni tí èèyàn le gbẹkẹ lé, kò sí ohun tí ó lè ṣẹlẹ̀, kò sí ohun tí wọ́n o lè rò láti fi kọ́kọ́rọ́ náà ṣe.

Ẹgbẹ́, ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni ẹgbẹ́ eré ìdárayá aláfẹsẹ̀gbá Arsenal. Mo ti ń tẹ̀lé ẹgbẹ́ eré ìdárayá yìí láti ó ṣe díẹ̀. O ti ju ọgun ọdún ti mo ti ń tẹ̀lé eré ìdárayá, ẹgbẹ́ eré ìdárayá yìí. Ìlú London ni ẹgbẹ́ yìí wà. Wọ́n mọ bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù gidigidi gan. Nígbà tí mò ń sọ yí, ohun tí mo rí lára wọn tí mo fi darapọ̀ mọ́ wọn ni pé wọ́n mọ bí a ṣe ń, a, a, a ṣe ń gbá bọ́ọ̀lù ní ọ̀nà tó jẹ́ pé orí ẹni tó ń wò ó máa wú. Wọn kì ń gbá gbàagbaagbà, wọ́n kì ń gbá bọ́ọ̀lù bí ẹni pé àwọn ẹni tí ò mọ nǹkan kan pa bọ́ọ̀lù. Wọ́n máa ń gbá ní ọ̀nà tó jẹ́ pé ẹni tí ń wo bọ́ọ̀lù yẹn gíran á wò pé "à, à, à, ẹgbẹ́ agbá bọ́ọ̀lù yìí ó mú kí eré ìdárayá yìí kó dùn dáadáa sí i." Ìdí nìyí tí mo fi darapọ̀ mọ́ wọn ní ọdún náà lọ́hùn. Nígbà tí mo ti darapọ̀ mọ́ wọn, kíni ni wọ́n ń gbá lọ́wọ́ nígbà yẹn àwọn àti ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Barcelona. Ohun ni mo rí tí mo fi darapọ̀ mọ́ wọn. Bó tilẹ̀ jẹ pé wọ́n padà nu ìdíje yìí, wọ́n padà nu rẹ̀ lọ́jọ́ yẹn, wọ́n padà nu rẹ̀. Ṣùgbọ́n ìfọwọ́ gbá bọ́ọ̀lù wọn fẹ́, bí wọ́n ṣe ń, wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù wọn ó wuni lórí kídiganani, ó wumi lórí kítíkani. Èyí ló mú mi kí nì bẹ́ẹ̀ sì ni máa tẹ̀lé wọn láti ìgbà náà wá. Àti ìgbà tí mo sì ti ń tẹ̀lé wọn mi tí kú o leyín wọn. Àwọn náà ni mò ń tẹ̀lé títí di àsìkò yìí. Nítorí pé ìṣeré gbá bọ́ọ̀lù wọn sì, bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù ó jẹ́ ohun tó jẹ́ pé ó yà mí lénu gan, tó jẹ́ pé ó mú nu mi dùn nígbà gbogbo.

Ṣé mo máa ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà oúnjẹ ọ̀sán? Ẹn, mi ò kí, mi lè sọ pé mo máa ń jẹun pẹ̀lú àwọn oníbàárà lọ́sàn-án tàbí mi ò kí ń jẹun pẹ̀lú wọn lọ́sán, nítorí wipé irú iṣẹ́ te mi ń ṣe kò fààyè lẹ́ẹ̀ fún àwọn oníbàárà kankan láti darapọ̀ mi láti jẹun ní ọ̀sán. Nítorí pé kaluku wọn á wà, wọ́n á rán ǹkan tan fẹ́ rà, wọ́n á dẹ̀ gbà ibí tí won ti ń bọ̀, wọ́n á gba ibẹ̀ lọ ni. Kò sáafàní pé jókòó jẹ́ ká jẹun papọ̀ nínú iṣẹ́ náà tí mo ń ṣe. Ìgbà míì wà gan-an tó jẹ́ pé mi gan-an tí mo ní ilé iṣẹ́, mi kì í lè jókòó fúnra mi láti jẹun ní inú ibi tí mo ti ń ṣiṣẹ́. Mo máa ń jáde lọ síta láti lọ jẹun ni. Nítorí ìdí èyí kò kí ń sí àǹfàní rẹ̀ pé oníbàárà lé yó, oníbàárà mi oya wá jókòó. Sugbọ́n nígbà ta bá ń ṣe bi ohun ayẹyẹ kan ní ilé iṣẹ́ wa, a lè jókòó papọ̀ láti jẹun. Ìyẹn ọ̀tọ̀, a ń ṣe ǹkan ni. Èyí tí pé á, ìṣe, ǹtàn ṣe yẹn ó mú ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó mú oníbàárà àti ẹni tó ní ile iṣẹ́ wọ́n jóko papọ̀ láti sọ ọ̀rọ̀ àṣeré pọ̀ nípa àwọn ọjà tí wọ́n ń tà, nípa bóyá ọjà yẹn ò, ǹkan kan ṣe, ǹkan, àwọn ǹkan tí wọn ò sáà nífẹ̀ẹ́ sí nípa àwọn ọjà tí wọ́n ń tà fún wọn. Ní iru àkọ́kọ́ bá i, ẹni tó nílé iṣẹ́ o lè sọ pé wọ́n máa jẹun, kan gbé oúnjẹ síwájú wọn pẹ̀lú òun náà pàápàá kó n sí bẹ́re sì ni jẹun. Irú iyen lè ṣẹlẹ̀ sugbọ́n ní wípé eeyan ń ṣiṣẹ́ rẹ̀ lójoòjọ́, ẹ́ kò sí ǹkan tí ó jọ.

N o mo ní káàdì ilé-iṣẹ́, káàdì ilé-iṣẹ́ mi. Ehn, kò sí ilé-iṣẹ́ tí ó dúró sísìn tó dúró dáadáa tí o gbọ́dọ̀ má ní káàdì ilé-iṣẹ́, nítorí pé eh káàdì ló máa sọ pé ẹni báyìí òun ló ní ilé iṣẹ́ báyìí tàbí ẹni báyìí irú iṣẹ́ tí òun n ṣe ní ilé yìí. Nítorí tí ó ṣe pàtàkì tí fún ẹni tó n ṣiṣẹ́, ẹni tó ní iṣẹ́ tàbí tó n ṣiṣẹ́ lábẹ́ èèyàn láti ní káàdì iṣẹ́. Nítorí pé nínú òun ni a fi dá mọ̀ pé ẹni báyìí iṣẹ́ bai lo ń ṣe, ilé-iṣẹ́ bá ló ti ń ṣiṣẹ́. Nítorí tí wàhálà àti àwọn ìdààmú kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ nípa iṣẹ́ rẹ̀ bóyá eh wọ́n n lọ nípa iṣẹ́ wọn, àwọn ọlọ́pàá wa bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn, wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn. Pä́pa jú lọ ká sọ pé ó ní n ṣe pẹ̀lú eh ìlò, ìlò kọ̀ǹpútà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ tí, tí à ń pè ní yahoo boys wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kó wọn, a máa rí pé tí irú ẹni bẹ́ẹ̀ bá ní káàdì iṣẹ́ lára, ó lè fihàn wọn pé à bí bái bài bai le mi tí ń ṣiṣẹ́ o, èmi ò sí lára àwọn tí ẹ̀ ń kó o. Ni wọ́n máa fi lẹ̀ ni, wọ́n ní kó mọ́ àwọn tí wọ́n ń kó yẹn mọ́ nítorí pé ó ní káàdì iṣẹ́. Nítorí di èéyì káàdì iṣẹ́ ó ṣe pàtàkì gidi gan. Ó ń jẹ́ kí a mọ irú iṣẹ́ tí èèyàn n ṣe, ó ń jẹ́ ká mọ̀ eh bóyá ẹni yìí ẹni tí a lè fi ọkọ̀ tán ni tàbí ẹni tí kò ṣeé fi ọkọ̀ tán.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo fi máa ń gbọ́ èrò àwọn oníbàárà, ohun tí wọ́n ń rò nípa iṣẹ́ táà ń ṣe. Ni àkọ́kọ́, màá ń lo ẹ̀rọ tí àń pé ní ayélujára, tí àń pé ní Facebook àti ti WhatsApp. Màá lò wọ́n dáadáa láti mọ èrò wọn, láti mọ ohun tí wọ́n dojú kọ, láti mọ ohun táà ń ṣe dáadáa, láti mọ ohun tá a ò ṣe dáadáa, láti mọ ohun tí wọ́n fẹ́ ká tún ṣe nínú àwọn nǹkan tí à ń ṣe. Mo máa ń lo àwọn, àwọn irú àwọn kinni bai dáadáa. Bákan náà, nígbà tí ọ̀nba wa ra ọjà lọ́dọ̀ wa, mo máa ń fi àyè lẹ̀ wípé ókè, ẹ́, ọjà tẹ́ẹ́rà yìí ń tẹ́ẹ́rà ní ti ìjọ sí, báwo ni? Ṣé ó dà? Báwo lẹ ṣe rí í sí? Ṣé ọjà yẹn ṣe kò fún yín ní ìṣòro kankan? Àwọn nǹkan wo ni, ẹ́, ẹ ò nífẹ̀ẹ́ sí nípa ọjà tí a tà fún un yín? A máa ń bèrè àwọn, ẹ́, a máa ń bèrè lọ́wọ́ àwọn èèyàn wa, àwọn oníbàárà wa ká lè mọ ohun tá a ò ṣe dáadáa, ká lè mọ bá ṣe máa bẹ̀ ẹ́ sí ní tún ṣe bí ó bá jẹ́ ohun tó wà ní ìkáwọ́ wa.

Eh mi ò fi gbogbo ara ga, tó bẹ́yìn mi ò fi gbogbo ara ga. Mi ò sì lè sọ pé mo kúru, mi ò kúru, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n mi ò ga náà. Eh ò ga rẹ́. Gíga ti mo ga ò pọ̀, nítoripé lọ́pọ̀ ìgbà àwọn èèyàn ma n so pé ah iwo o tiẹ̀ wáa ga ṣùgbọ́n won o kí n so pé mo kúrú náà nítorí pé èmi gan mọ̀ pé mi ò kúró, mo sì ga díẹ̀ náà ní ìwọ́nbá tí tí èèyàn n ga.

Ah, omi tí mo máa ń mu lójoójúmọ́, ẹ́ kò pọ̀, ó kò pọ̀ tó náà, ṣùgbọ́n ó sì pọ̀ náà. Ó níí ṣe pẹ̀lú irú ọjọ́ tí ń bá mu omi náà. Ó níí ṣe pẹ̀lù bí ojú ọjọ́ bá ṣe rí. Ìyẹn náà maa n sọ bí omi tí màá mú bó ṣe pọ̀ sí atí boya o máa pọ̀ ní o tàbí kó ni pọ̀ ní o. Ṣùgbọ́n ni, ka ko tí e wa wo bá ní káàko tí ẹ̀ wá wò, mo máa ń mu tó bí ìfẹ́ mẹ́jọ lójúmọ́. N ò máa ń mu tó bí ìfẹ́ mẹ́jọ nítorí pé iṣẹ́ t'èmi ti e ń ṣe, mo ń gbọdọ̀ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Nítorí idí èyí, èyí máa ń jẹ́ kí kí n nílò omi dáadáa dáadáa lójoójúmọ́. Ṣùgbọ́n nígbà tí boya lákọ̀ọ́kọ̀ọ́ òjò, ní àkọ̀ọ́kọ̀ọ́ òjò mi ò kí ń mu tó ìfẹ́ mẹ́jọ. Mo máa ń mu boya bí mẹ́rin tàbí márùn-ún gan ni mo sábà máa ń mu ní nígbà tí òjò bá ń rọ̀. Idi ni pé mi kì í, mi ò kí ń rí lì, mi ò kí ń sábà rẹ̀ àg'àrà, mi ò kí ń sábà nílò omi láwọn àkọ́kọ́ yìí nítorí bí è ọju ọjọ́ ṣe rí. Ṣùgbọ́n níbí tí ojú ọjọ́ bá jẹ́ àkọ́kọ́ ẹ̀rùn tí ò s'omi, tí ò si nkankan, tí ó bẹ̀ dá tó tó dá tó ti gbó gbẹ̀, tí ó gbẹ́ fúrufúru, a máa rí pé ìgbà mí gan mo máa ń mu ju ìfẹ́ mẹ́jọ lọ lójúmọ́ nítorí pé ó gbó ọ̀nà fún ní àti ní àti gbẹ. Nítorí tí èèyàn ò bá mu omi láwọn àkọ́kọ́ yìí, àìsàn orí fífọ́ ò lè bẹ̀rẹ̀ sí n'ṣe irú ẹni bẹ́ẹ̀. Nítorí o je ose pàtàkì fún mi láti máa mu omi tó pọ̀ nígbà gbogbo. Èyí tún máa ń jẹ́ kí èèyàn kí ó lè tọ̀ ní àìní wàhálà kánkàn nínú, eh, ìtọ̀, ibi ibi ìtọ̀ láti sábà máa mọ̀ bóyá, eh, ẹnì yìí ó ń mu omi dáadáa àbí kó ń mu omi dáadáa, pàápàá jùlọ ẹmi gangan gẹ́gẹ́ bí ẹnìkan. Ibi ibi ìtọ̀ ni mo ti máa ń mọ̀ bóyá mò ń mu omi dáadáa tàbí mi ò tíì máa mu omi dáadáa. Nítorí pé ìdọ̀tí, ti'to bá ti pọ̀n, ó tún mọ̀ sí pé omi ò pọ̀, èèyàn ń mu omi dáadáa nìyẹn. Ṣùgbọ́n tí ìtọ̀ yẹn bá fúnfún dáadáa, ìyẹn ti mọ̀ sí pé, ah, ẹnì yìí ó ń gbìyànjú, ó ń mu omi dáadáa. Ohun tó máa ń ṣẹlẹ̀ tí èèyàn ò bá tún mu omi dáadáa ni pé gbogbo orí ló máa máa fọ́ ru enibẹ̀, gbogbo orí ló máa máa fọ́ ru eníbẹ̀. Ti orí ba ti n wa fo'yan ngbati eyan ri wípé o n gbe n'gbemi, o se pàtàkì ki eyan ti sáré sáré lo mu omi.

Oríṣiríṣi ìmọ̀ ni mo tún fẹ́ kọ́ mọ́ iṣẹ́ tí mò ń ṣe yìí, pàpa júlọ bí a ṣe ń lo fóònù àti tí kọ̀ǹpútà láti má fi ṣe àwọn iṣẹ́ eyì tí o jo mó eyì ta má ń lo fóònù fún. Ìbí iṣẹ́ mi, ó ṣe pàtàkì fún mi láti mọ̀ láti ní ìmọ̀ sí lórí eleyìí nítorí tí mo bá ti ní ìmọ̀ yẹn, a ni máa pàdánù owó mọ́ láwọn ibi tí ó yẹ kí a tó máa rí owó nítorí pé ti tá ní mo ní ìmọ̀ yẹn dáadáa ni àwọn iṣẹ́ kan wà tí a má ń ṣe, tòyẹ́ toye ká máa ń ṣe ní ojú, ẹ́ẹ́, ayélujára ṣùgbọ́n tí a ò tí ì máa ṣe, tí a bá bẹ̀rẹ̀ sí ní ṣe tí mo bá ti ní ìmọ̀ dáadáa lórí ẹ̀, ẹ́ẹ́, ó máa rọrùn fún wa láti má rí owó láwọn irú àwọn, ẹ́ẹ́, ibẹ̀ yẹn náà bẹ́ẹ̀.

Ìpara, mo máa ń fi ìpara si ara, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin, ìgbà mìí wà tí máa tí gbàgbé láti pa àrà Ǹ, mo máà ń gbàgbé ìgbà mi, ṣùgbọ́n mo sábà máa ń lo ìpara nígbà gbogbo. Bí a ti tara ni o tàbí ti irun orí ni, mo máa ń lo ìpara dáadáa. Ehn, torí pé ìpara máa ń-- àwọn oríṣiríṣi nǹkan ni ìpara máa ń ṣe fún èèyàn. Ìpara, ó máa ń jẹ́ kí àwọ̀ èèyàn kó tán, kó jáde dáadáa. Ó máa ń jẹ́ kí, ehn, àwọ̀ wa kò kí ń jẹ́ kí o gbẹ fúfú. Pápa jù lọ, àwọn tó jẹ́ pé wọ́n ní àwọ̀ ara tó jẹ́ pé ó máa ń gbẹ gidigan, wọn máa ń lo ìpara. Wọn ló àwọn ìpara tí wọn máa ń lò èyí tí kò ní jẹ́ kí àwọ̀ wọn kó máa, kó máa gbẹ fúfú mọ́. Oríṣiríṣi ìpara náà lòdẹ̀ wá wà. Àwọn tí mo máa ń lò, mi kì í lò àwọn ìpara tí ó máa ń bó ara. Àwọn ìpara tí ọ̀kán wà tí ó máa ń bú ara, àwọn kan wà tí ò kí ń bú ara. Àwọn tí ò kí ń bú ara èèyí ni èmi máa ń lò nítorí pé mi ò fẹ́ kí, ehn, à, àgọ́ ara mi, mi ò fẹ́ kí ó bàjẹ́ nípa pé a ń lo ìpara. Àwọn ọkùnrin ò kí ń sábà nánì ìpara lílò bí àwọn obìnrin. Àwọn obìnrin ló máa ń lo ìpara jù. Wọ́n á pa orí, àmì wọ́n á pa orí, wọ́n á pa ẹsẹ̀, wọn á pa ojú, wọn á pa, wọn á pa apá ikùn, gbogbo ná máa ń pa mọ́ra, wọn máa ń pa ní tò tí kí, ehn, àwọ̀ wọn kó lè jáde náà ni nǹkan tí wọn ṣe. Ṣùgbọ́n ọkùnrin, a kì í sábà nánì ìpara dáadáa bí àwọn obìnrin. Mi ò sọ pé àwọn ọkùnrin ò kí ń lo ìpara o, ṣùgbọ́n wọn kì í nánì ẹ́ dáadáa bí àwọn obìnrin ṣe máa ń nánì ìpara.

Oríṣiríṣi gíláàsì ló wà. Gíláàsì tí a máa ń fi ń kàwé wà. Gíláàsì tí a máa ń lò tí òòrùn bá n mú lọ́sàn oun náà wà. Oríṣiríṣi gíláàsì ni ó wà. Àwọn gíláàsì miran wa to jẹ pé akọ ni wọ́n wá fún. Àwọn kan wà tó jẹ́ pé ojú ẹni tí kò rína dáadáa, bóyá kò lè rí ìran òkèrè tàbí kò lè rí ìran èyí tó súnmọ́. Oríṣiríṣi gíláàsì yìí ni ó wà káàkiri. Màá sọ̀rọ̀ lee lori lẹ́yọ kọ̀ọ̀kan kí n tó wá sọ bóyá mòún lo gíláàsì àbí mi ò lo gíláàsì. Nípa tí eyi ti a fi ń kàwé, eh gíláàsì tí a fi ń kàwé tí ẹni tí ó ní ipenija nípa ojú, bóyá kò lè rí ǹkan tó súnmọ́ dáadáa, ó nílò láti lo gíláàsì tí a máa fi kàwé. Nítorí pé kò rí ǹkan tó súnmọ́ dáadáa, tó bá gbéwèé síwájú kò ní lè rí ǹkan tí ó wà n bẹ́ẹ̀ dáadáa. Nítorí idi eyìí ó nílò gíláàsì láti fi lè máa kàwé dédé. Irú àwọn gíláàsì kì í ṣe gíláàsì àkọ, kì í ṣe gíláàsì pé ó ń lò gẹ́gẹ́ bí ohun tí ó fẹ́ ṣe àtúntò sí ojú rẹ̀ nípa rírina láti lè ka ìwé. Ẹh gíláàsì tí èyí ti a ń lò láti fi má jẹ́ kí òòrùn kó wọ ojú wa lọ́sàn. Ìyẹn náà wà. Irú àwọn gíláàsì báyìí, tí èèyàn bá, tí òòrùn bá mú gan lọ́sàn tí èèyàn bá lo àwọn gíláàsì yìí kò ni jẹ́ kí èèyàn máa fún'jù papọ̀. Ó máa jẹ́ kí èèyàn kó rína dáadáa. Ó máa jẹ́ kí gbogbo ẹ kó lọ bí o ṣe yẹ kò ṣe lọ. Irú àwọn gíláàsì báyìí àwọn náà pọ̀ n ta. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń lò láti fi máa fi ṣe akọ. Ẹh wọn máa ń lo gíláàsì yìí láti fi ṣe akọ. Bó tílẹ jẹ́ pé àwọn tó fi ń ṣe akọ yìí dáadáa, kì í ṣe ọsan nìkan ni wọ́n máa ń lò. Wọn máa ń lò láàárọ̀, wọ́n máa ń lò lọ́sàn, wọ́n máa ń lò lálẹ́. Kò sí ìgbà tí wọ́n o kì n lo àwọn eh gíláàsì bá wọ́n yìí. Bákan náà, a tún wá ní àwọn gíláàsì tí a fi ń ṣe àtúntò sí ojú ẹni. Bóyá ẹni yẹn ni ìpèníjà ojú, ó tún wá lọ ṣiṣẹ́ abẹ. Bẹ́ẹ̀ nigba to wà ṣiṣẹ́ abẹ tán wọn wá rò pé, à ẹni yìí gbọdọ̀ máa lo gíláàsì o, kò lè kí ojú rẹ lè bọ sí ipò dáadáa padà. Nígbà mí náà, a máa ń lo gíláàsì fún àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Eh ṣe èmi wá máa ń lo gíláàsì? Hmm èmi ò tíì máa lo gíláàsì o. Nítorí pé mo ṣì kéré ní ọjọ́ orí, mi ò tí lè máa lo gíláàsì báyìí. Ọlọ́run, mo sì gbàgbọ́ pé mi ò ní padà bá wọn lò.

Nnu, bí ètò ìṣúná wa se rí ní orílẹ̀ èdè yìí, ó le díẹ̀ láti má a fi owó pamọ́. Bọ́ tilẹ̀ jẹ pé mo ní àjúẹ̀ láti má a fi owó pamọ́ ṣùgbọ́n kò tó ohun tí mo lérò láti má a fi pamọ́. Nítorí ìtura ajé, owó tá a ní náà kì í ṣe owó tó tó, owó èyí tí a lè má a fi jẹun tàbí tí a lè má a fi ṣe nǹkan ní ojoojúmọ́. Ṣùgbọ́n mo má a ń gbìyànjú láti má a fi owó pamọ́ díẹ̀ díẹ̀, kò kí n pọ̀ ni, mo má a fi pamọ́ díẹ̀ díẹ̀. Nítorí ó ṣe pàtàkì náà láti má a fi owó pamọ́ torí àwọn ìgbà tí kò bá ní sí ǹkan kan tí ọ̀dà má a, ọ̀dà, ọ̀dà, ọ̀tí gbogbo ẹ̀ má a dì tí ò ní sí ǹkan kan. Bí i àwọn àkókò báyìí, ó ṣe pàtàkì láti má a fi owó pamọ́. Àti pé tí èèyàn bá fẹ́ ṣe oun rere tó tóbi dádá àwọn owó tí èèyàn máa ń fi pamọ́ yẹn, tó bá ti sa ara jọ dádá èèyàn á kó fi owó díẹ̀ kún èèyàn á fi lọ ṣe nǹkan tí èèyàn fẹ́ ṣe ẹ̀ẹ́ ó dá kí ẹ̀èyàn má a fi owó pamọ́ dáadáa. Ó má ń gbá èèyàn kalẹ̀ nígbà tí nǹkan ìtìjú bá fẹ́ ṣẹlẹ̀. Bó ya ṣáré, èèyàn fẹ́ sáré nídi, nílò owó tó pọ̀ kan ni. Owó tí ẹ̀èyàn nílò yẹn, ẹ̀ ẹ́ ó má ń, owó tí ẹ̀èyàn ti fi pamọ́ síbi kan, ó má ń ṣe àǹfààní gidi nítorí pé ẹ̀ẹ̀yàn kàn á má a bọ́ síbẹ̀, ẹ̀ẹ̀yàn máa á mú owó, èèyàn má a fi ṣe nǹkan tó fẹ́ ṣe ni.

Ọjà lílọ mi, mo máa ń lọ sójà lọ́sọ̀ọ̀sẹ̀. Fún tí ọ̀sẹ̀ tí a ti wọ inú rẹ̀ yìí ọ̀la ni ó yẹ kí n lọ. Nítorí dé yìí tí mo lọ kẹ́yìn, mo lọ ní ọjọ́rú tí ọ̀sẹ̀ tó kọjá. Ọjọ́rú tí ọ̀sẹ̀ tó kọjá, òun ni ìgbà tí mo lọ sí inú ọjà kẹ́yìn. Inú, awánkàn wo mo lọ rà nígbà tí mo lọ sínú ọjà kẹ́yìn? Mo wo gbogbo nǹkan tí ẹnu ń jẹ ní dada. Àwọn bí èso, àwọn bí, ẹ́ẹ́, ohun tí a máa ń fi sínú oúnjẹ àwọn ọmọ kéékèèké, bóyá ènìyàn tí ẹ̀fẹ̀ rí ba fẹ́ jẹ búrẹ́dì ni, àwọn tíì lóríṣiríṣi, àwọn, ẹ́ẹ́, pàpanu èyí tí ọmọ nílò, tàbí àgbàlagbà náà nílò bẹ́ẹ̀ náà ni a máa ń ránpàpọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Kétú àṣọ nìkan, a tún máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, bóyá ó ní, ó ní ohun kan tàbí òmíràn tí wọ́n ń dojú kọ nínú ilé wọn. A tún máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti lọ sí ọjà láti bá wọn ra ọjà. Mo ní tí mo bá ti bá wọn ra bẹ́ẹ̀ yẹn, mo máa gba owó òtítẹ̀ mi nínú ẹ̀. Nígbà tí mo bá ń rán wọn lọ́wọ́ láti ra ọjà wọn, máa gba owó òtítẹ̀ mi nínú ẹ̀. Ṣùgbọ́n pé lórí pé mo fẹ́ lọ raja fún ara mi, ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni mo máa ń lọ. Ọjọ́rú ni mo sábà máa ń lọ láti lọ ra oríṣiríṣi nǹkan ní ọjà.

A mi ò mọ àmì ìràwọ̀ mi o, mi ò sì nífẹ̀ẹ́ sí láti mọ̀ torí pé kò sí oun ko oun tí o lè ṣe fún mi. Kò ṣe pé ó máa jẹ́ kí etosuna mi kó gbera, kò ṣe pé bóyá oníbòṣì máa ràn mí lọ́wọ́. Torí dí ẹ̀yìí mi ò, mi ò mọ àmì ìràwọ̀ mi, mi ò sì nífẹ̀ẹ́ sí láti mọ̀ torí pé though, nítorí bo ti lè jẹ́ pé wọ́n máa ń sọ pé oríṣìíríṣìí àmì ló máa ń wà. Bóyá ti o lóṣù awon ti a bi ni oṣù kinin, pé ó ti ní àwọn nǹkan tí ó máa wà lára wọn. Oṣù kejì, oṣù kẹta títí dé oṣù kejìlá oríṣìíríṣìí láti bọ̀ káàkiri.

Aago mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi ló máa ń ṣí. Aago mẹ́jọ àárọ̀ ní ọjọ́ ajé títí dé ọjọ́ ìṣẹ́gun ni ọ́fíìsì mi máa ń wà ní ṣíṣí ni láti aago mẹ́jọ òwúrọ̀. Ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta, ọ́fíìsì mi máa ń wà ní ṣíṣí ni láti aago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́. Ṣùgbọ́n láti ọjọ́ ajé títí dé ọjọ́ Ẹtì, a máa ń wà síṣí láti aago mẹ́jọ títí dé aago mẹ́fà ìrọ̀lẹ́. Ó ni a fi máa ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ wa, ní ọ́fíìsì wa. Ìdí tí a fi máa ń ṣiṣẹ́ láti ago mẹ́jọ òwúrọ̀ ní ọjọ́ ajé títí dé ọjọ́ Ẹtì ni pé àwọn iṣẹ́ máa ń pọ̀ láti ṣe àti pé àwọn ènìyàn tí ó máa ń bá wa ṣiṣẹ́, àwọn oníbàárà wa, ọjọ́, ọjọ́ ajé àti títí dé ọjọ́ Ẹtì, òun ni wọ́n sábà máa ń pọ̀ jù. Àwọn tó máa ń wá ní ọjọ́ àbámẹ́ta, lọ́pọ̀ wọ́n, ọ̀pọ̀ wọn ló jẹ́ pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ aago mẹ́jọ sí aago mẹ́rin ní ọjọ́ ajé títí dé ọjọ́ Ẹtì ló máa ń pọ̀ jù láàárín wọn. Nítorí ìdï èyï náà ni à náà ṣe sọ pé tẹ́lẹ̀, a kì í ṣiṣẹ́ ní ọjọ́ àbámẹ́ta. Ṣùgbọ́n torí àwọn oníbàárà wa tí ò ní lè wá láti ọjọ́ ajé títí dé ọjọ́ Ẹtì, òun ni a sì sọ wí pé ká máa ṣí ilẹ̀kùn wa ní ọjọ́ àbámẹ́ta náà. Ọjọ́ àbámẹ́ta yìí, ago mẹ́sàn-án òwúrọ̀ ni a máa ń bẹ̀rẹ̀ iṣẹ́. A sì tún máa ń lo ọjọ́ yìí láti tún fi wo àwọn nǹkan tí a ti ṣe nínú ọ̀sẹ̀ tó parí àti èyí tí a ó ṣe nínú ì tó ń bọ̀. Bó tí lè jẹ́ pé ago mẹ́sàn-án tí mò ń sọ yìí, ago mẹ́jọ gangan ni àwa tí a jọ ń ṣiṣẹ́ papọ̀ tó jẹ́ àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí tí a máa ń wà ń bẹ́ àti máa ń wà ń bẹ́ láti ago mẹ́jọ. Nítorí pé àwa lá kókọ́ ṣí ilẹ̀kùn, a ṣe àwọn iṣẹ́ kan kọ̀ọ̀kan tí ó yẹ ká ṣe wípé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láti ọjọ́ ajé títí dé ọjọ́ Ẹtì. Àkókò yìí ni a ó gbé wọn yẹ̀ wò kó tó di ago mẹ́sàn-án tí àwọn ènìyàn, àwọn oníbàárà ká tó ṣí ilẹ̀kùn fún àwọn oníbàárà náà láti lè máa wọlé wá.

Àwọn ọ̀rẹ́ mi kan wà tó jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni a máa ń ríra, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ọjọ́ àbámẹ́ta ó ti níbi tí a ti máa ń pàdé ní ìrọ̀lẹ́ àbámẹ́ta. Ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta ó ti níbi tí a ti máa jọ ń pàdé ara wa, ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún oun ni mo máa ní àǹfààní láti rí wọn wọn. Ìdí tí eléyìí jẹ́ dẹ fi ri bẹ́ẹ̀ ni pé a kì í ṣabà rí ara wa níbi kankan torí pé bóyá wọ́n ò sí ní ìlú, ìlú ibòmíràn ni wọ́n wà. Wọ́n máa ń wálé ní ọdọọdún nígbà tí wọ́n bá wá kí àwọn ẹbí wọn ní oṣù kejìlá kí a tó bẹ̀rẹ̀ ọdún. A jọ ṣe-- a jọ, a ti máa jọ ń sọ̀rọ̀ ní ẹ̀rọ Facebook àti ti WhatsApp. Nígbà tí a bá ti jọ sọ̀rọ̀ bẹ́yẹn, a ti jọ mú ọjọ́ kan tí a ó pàdé ní, ẹ, oṣù kejìlá. Ẹ, àwọn kan wà tó jẹ́ pé bẹ́yẹn ọdọdún ni a tó máa ń ríra. Àwọn kan wà oṣooṣù, àwọn kan wà ọ̀sọ̀ọ̀sẹ̀, àwọn kan wà wà tó jẹ́ pé a lè ṣe ká máa rira lójúmọ́. Àwọn ni èyí tó jẹ́ pé ẹgbẹ́ ajọ ń ṣiṣẹ́ níbi kan náà tàbí ẹgbẹ́ ara wa lajọ wà tó jẹ́ bí ọ̀rẹ́ sí mi. Irú àwọn èèyàn báyìí ọjọ́júmọ́ ni a máa ń ríra bó tilẹ̀ jẹ́ pé a lè máa rí àǹfààní láti lè jọ sọ̀rọ̀ papọ̀ ní àwọn ọjọ́ yìí ṣùgbọ́n a máa ń ríra lojoojúmọ́. Àwọn ọ̀rẹ́ tó súnmọ́ mi dáadáa ọ̀sọ̀ọ̀sẹ̀ ni a máa ń, mo máa ń rí àwọn yẹn dáadáa nítorí pé ìgbà mí máa lọ sí ilé àwọn kan ni inù wọn, a jọ wà papọ̀ fún bí wákàtí méjì kan, màá tún lọ sí ibomì, a tún jọ wà papọ̀ bóyá bi wákàtí kan. Ìgbà mí wà a máa jọ ń jáde lọ sí ibi táa ti jẹun, táa ti mu ǹkan, àwọn nkan bẹ́yẹn a jọ máa ń jáde dáadáa. Àwọn náà wọn lè ṣeré wá sí ilé mi. Ṣùgbọ́n kò tí pẹ́ ti mo ti rí irú àbámẹ́ta, ọjọ́ àbámẹ́ta tó kọjá yìí mo ṣi rí àwọn ọ̀rẹ́ mi dáadáa. Ẹ, ìgbà yẹn náà ni mo lè sọ pé mo rí wọn kẹ́yìn dáadáa. Ẹ̀, ṣùgbọ́n àwọn tá jọ ń ṣiṣẹ́ papọ̀ tó jẹ́ ọ̀rẹ́ mi mo sì rí àwọn kan lónìí, mo sì rí wọn lónìí dáadáa, a sì jọ sọ̀rọ̀. Hmm, so ní ó ní ṣe pẹ̀lú irú àwọn ọ̀rẹ́, ibi tí wọ́n wà, b'an ṣe súnmọ́ mi sí, bí bóyá ọ̀rẹ́ ibi iṣẹ́ ni o tàbí ọ̀rẹ́ ilé ni o àbí ọ̀rẹ́ ẹbí ni o tó máa sọ irú àwọn ọjọ́ tí mo máa ń rí wọn.

Iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́ kò ní òǹkà, kò ṣe é kà. Tí mo bá sọ pé iye ìgbà, bá gbé ìgbà báyìí ni mo tanra mi, kò ní òǹkà. Iye ìgbà tí mo máa ń lo fóònù mi. Gbogbo ìgbà ni fóònù mi máa ń wà ní ọwọ́ mi àti àárọ̀ ni o. Nígbà tí mo bá jílò, òwúrọ̀ ni o. Má tí jílò ró, màá mú fóònù mi, màá wo àwọn oríṣiríṣi ìròyìn tó ń lọ ní ìgboro, màá wo, ẹ́, eré ìdárayá. Oríṣiríṣi nǹkan ni màá ti kọ́ wò lórí fóònù mi kí-kín tó gba ọ̀nà òbísẹ́ lọ. Nígbà tí mo bá ti wá gba ọ̀nà òbísẹ́ lọ, eré, màá fi, ẹ́, ìtàn pé ní, earpiece màá fi ṣetí, màá ma gbọ́ orin lọ. Láàárọ̀, mo bá ṣe ń gbọ́ orin lọ, mo ní màá máa yí àwọn orin yẹn padà kúrò ní ibi tó wà tẹ́lẹ̀. Bí à mí ò like orin, mi ò nífẹ̀ẹ́ sí orin tí mò ń gbọ́, màá yí sí ibòmíràn. Gbogbo ìgbà ni fóònù mi ni mo máa ń lò. Gbogbo ìgbà ló máa ń wà ní ọwọ́ mi. Ìgbà tí, àwọn ìgbà tí mo kì í sábà lo fóònù mi ni ìgbà tó bá jẹ́ pé mo ní àwọn iṣẹ́ tó ṣe pàtàkì, pàtàkì kan tí mò ń ṣe lọ́wọ́ tó jẹ́ pé kò níí ṣe pẹ̀lú fóònù mi. Àwọn iṣẹ́ kan náà wà tó jẹ́ pé orí fóònù náà ni mo ti máa ń ṣe wọ́n. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n à ní ǹkan kan ṣe pẹ̀lú fóònù mi. Irú àwọn èyí, àwọn ìgbà yìí nìkan ni mi ò kín fi fóònù mi, mi, mi kì í lò. Bí a mo fi ṣeré ni o tàbí mo fi ṣiṣẹ́ ni o. Àwọn ìgbà yìí nìkan ni mi ò kín sábà tẹ́ fóònù mi. Ṣùgbọ́n ní gbogbo ìgbà ni mo sábà máa ń fi fóònù mi ṣeré, mo sábà máa ń lo fóònù mi. Ṣáṣá ni àwọn ìgbà kan máa wà tó jẹ́ pé mi ò kín sábà fi fóònù mi, mo máa ń lọ lójú títì gan, màá ma tẹ́ fóònù lọ ni. Tí mo bá wà nínú mọ́tò, màá ma tẹ́ fóònù ni. Gbigbo ibi tí mo bá wà, torí ó máa ní ǹkan kan tí màá sábà máa rí ṣe lórí fóònù mi. Gbogbo ǹkan tó níí ṣe pẹ̀lú ayé mi, fóònù mi, nínú fóònù mi ló wà. Hmm, bó ṣe rí nìyẹn. Nítorí náà kò ní ìgbà, a lè sọ pé iye ìgbà bá ìgangan ṣòṣe ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Mi ò lè sọ, torí pé gbogbo ìgbà ni mo sábà máa ń fi fóònù mi ṣọ́wọ́. Bí à máa ń tẹ̀, boya mo lọ sí, mo ń gbọ́ orin ni o tàbí mò ń ka àwọn, àwọn ǹkan tí ó wà lórí fóònù ni o bíi eré ìdárayá ni o bíi ohunkóhun ni o tàbí mò ń wèrè ni o tàbí mò ń gbá game ni o. Oríṣiríṣi ǹkan ni mo máa ń ṣe ní orí fóònù mi. O ṣe rí i nìyẹn.

Àwọn ẹlẹgbẹ́ mi ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Ó ní bí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́. Àwọn mi wà tó jẹ́ pé ìrọ̀ni wá, àwọn mi wà tó jẹ́ pé wọ́n jù mí lọ níbi iṣẹ́, àwọn mi wà tó jẹ́ pé wọ́n kéré sí mi ní ibi iṣẹ́. Bí wọ́n bá ṣe rí sí mi ni ó máa ń sọ bí màá ṣe bá wọn ṣiṣẹ́ sí. Irú àwọn tí ó jù mí lọ ní ibi iṣẹ́, ìgbà mí wà tó jẹ́ pé wọ́n lè pè mí pé, "à! Wá níbí o, wá bá mi ṣe irú iṣẹ́ báyìí o." Màá ti sáré dé ibẹ̀, èmi náà ti sáré ṣe. Mi ò ní fẹ́ kí kí n máa kọ iṣẹ́ sílẹ̀, mi kì í fẹ́ kí ì máa kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Àwọn tó lè jẹ́ ìrọ̀ mi náà tí máa pè mí pé kí n wá bá wọn ṣiṣẹ́. Ó ní bá wọn náà ṣe sọ, wọ́n kàn ní sọ já ò pé kí nìkan ó yá wá níbí wọn ní fi àṣẹ sí. Tí wọ́n bá fi àṣẹ sí mi ni dá wọn lòún torí pé ìrọ̀ni wá, ẹgbẹ́ ni wá níbi iṣẹ́. Ebe ni wọ́n fi máa ń, wọ́n máa ń bẹ́ mi. Bóyá wọ́n ni nǹkankan tí mo fẹ́ bá wọn ṣe. Àwọn tó bá sì kéré sí mi náà, èmi náà máa ń lo àṣẹ. Mo máa ń bá wọn sọ̀rọ̀ pé óyá, ẹ̀yin náà ṣe nǹkan báyìí, ẹ̀yin náà ṣe nǹkan báyìí. Nínú ìfẹ́, ó ní èmi náà máa ń ṣe gbogbo nǹkan wọ̀nyí. Mi ò kí ń fi àṣẹ sílẹ̀ torí pé mo mọ̀ pé tí mo bá fi àṣẹ sílẹ̀, tí n bá ṣe nínú ifẹ́, àwọn èèyàn yìí wọ́n kàn máa máa ṣe àwọn iṣẹ́ náà ní torí pé wọn kò, kò sí, kò sí nǹkan tí wọ́n lè ṣe sí i ṣùgbọ́n wọn ò ní ṣe tọkàntọkàn. Ṣùgbọ́n bódò lẹ́ pé mo ní agbára lórí wọn, èmi náà màá sọ pẹ̀lú ìfẹ́ kí iṣẹ́ náà lè tẹ̀síwájú, kí wọn lè bá mi ṣiṣẹ́ èyí tí mo fẹ́ kí wọ́n ṣe kí wọn lè ṣe dáadáa. Nítorí ẹ náà ni ó jẹ́ pé tí mo bá gbé iṣẹ́ fún wọn, èmi náà, èmi máa ń rí i dájú wípé iṣẹ́ tí mo gbé fún wọn kì í ṣe iṣẹ́ olóòórùn, kì í ṣe iṣẹ́ tó jẹ́ pé èmi gangan fúnra mi ò lè ṣe. Bí ó ṣe rí nìyẹn. Ẹ̀hn àwọn tí pé tó bá jẹ́ pé iṣẹ́, ẹ́ẹ́ iṣẹ́ aláṣepọ̀ tó máa ń pín yàn sí ẹgbẹẹgbẹ́. Irú bá jẹ́ irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn náà ni mo wà láàárín wọn. Irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn kò sí pé ẹnìkan báà ni a máa fiya jẹ tí ó bá ṣiṣẹ́ dáadáa torí pé ìfọwọ́sowọ́papọ̀ ni, ìfọwọ́sowọ́papọ̀ ni irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀. A gbọdọ̀ fọwọ́sowọ́papọ̀ láti jẹ́ kí àṣeyọrí kó wà nínú àwọn iṣẹ́ náà. Irú àwọn ènìyàn bá wọ́n yìí, mo máa ń gbìyànjú kí n rí dájú wípé ìfẹ́ wà láàárín gbogbo wa nítorí kí a lè ṣe iṣẹ́ náà dọjú àmì, a gbọdọ̀ rí ẹni tó máa máa fẹjọ́ ẹnìkan sùn láàárín wa, tó máa lọ máa fẹjọ́ sùn lọ́dọ̀ ẹlòmíràn tí ó sì nínú ẹgbẹ́. Nígbà tí mo bá sì ní ǹkan kan tí mo lè há bí a ti ń ṣiṣẹ́ jù, bíi ohun ẹ̀, ẹ́ ẹ́ omi ni tàbí àwọn ǹkan mìíràn tí ó lè jẹ́ kí inú àwọn òṣìṣẹ́ náà dùn, màá tún sá, màá tún tètè, màá wá bí mo ṣèlè ṣe tí wọn á fi ní ohun gbogbo tí wọ́n fẹ́ tí kò fi ní máa rẹ̀ wọ́n, tí ó tún máa jẹ́ kí ara wọ́n já pípé, já sí iṣẹ́ dáadáa.

Kò sí bí mi ò ṣe lè tọrọ àforíjì ní ọwọ́ àwọn ènìyàn tí mo bá ṣẹ̀, tí mo bá ti rí pé èmi ni mo jẹ̀bi. Bótile jẹ pé màá kọ́kọ́ wò dáadáa pé ṣé èmi ni mo jẹ̀bi ṣá. Ìgbà mìí wà tó jẹ́ pé kìí ṣemi mo máa ń jẹ̀bi ṣùgbọ́n kí àlàáfíà kó lè wà, mo máa ń tọrọ àforíjì. Ṣùgbọ́n mo kokọ́ máa ń wò dáadáa bóyá ṣe mo jẹbi ẹni yìí àbí mi ò jẹ̀bi. Tí ó bá jẹ́ pé èmi gangán ni mo wá jẹ̀bi ò tí èmi mo ṣẹ̀, tí ò yẹ kí n ṣe nǹkan tí mo ṣẹ fún un. Ohun ti mo máa ń sábà ṣe ni pé màá tọ̀ọ́ lọ̀, màá dé lọ bẹ̀. Máa n tún bi dájú wípé bóyá ẹ̀níkan wà níbẹ̀ tàbí ẹ̀yan mejjí wà níbẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi gangan fúnra mi mo máa ń lọ tí màá lọ bẹ irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí mo bá rí pé, àh! Bó sé máa ń ṣe sí mi kò máa ṣe bẹ́ẹ̀ mọ̀. Bóyá inú sì ń bí, màá wá wẹ́ni kan lọ́wọ́, èmi àti ẹni yẹn á wà jọ lọ bẹ̀. Ṣùgbọ́n tí o bà tun wá gbà bẹ́ẹ̀ yẹn náà, màá tún wá rán yàn sí i pé, àh! Ẹ joo e bá mi bẹ́, lagbaja mo ti ṣẹ̀ o. Nigba ní gbogbo, mo mọ̀ dájú wípé nígbà tí mo bá ṣe gbogbo eléyìí, ó máa dáríjì mi náà ni. Kò ní ohun tó fẹ́ ṣe sí i, ó máa wá bí ó ṣe máa dáríjì mi náà ni. Ṣùgbọ́n tí ọ̀ ba tun wa dáríjì mi, ohun tí màá wa ṣe ni pé màá wá fi sílẹ̀ pé, àh! Nígbà tí mo ti bẹ̀ ẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bayi kò sí nǹkan ti mo fẹ́ ti mo fẹ́ ṣe sí i mọ́. Nítorí pé, àh! Kò sí nǹkan ti mo ti bẹ̀. Ṣùgbọ́n tó bá gbà ẹ̀bẹ̀ mi, tó dàríjí mi, kò sí ohun tí mo fẹ́ ṣe sí i. Ìwọ ló wà mọ ohun tí, ẹ́, ó ṣẹlẹ̀ tí o fẹ́ fi dáríjì mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí mi ò ṣẹ̀, tí mi ò bu, mi ò sọ̀rọ̀ sí i, mi ò sọ́, ẹ́, kò sí ohun tí mo ṣe tí mo lè sọ pé, àh! Ǹkan báyìí ni mo ṣe fún ẹni yìí. Even gan, mo tún, mo tún, mo tún máa ń lọ bá àwọn ènìyàn gan pé, àh! Sé ẹni yii, ẹni tó ní pé mo ṣẹ̀ ọ̀un yìí, ṣé kíni mo ṣe fún gan gan gan gan tí kò bá rí, tí ò bá sí nǹkan kan tó dájú tí wọ́n lè sọ nípa rẹ̀ pé ohun tí mo ṣe fún irú ẹni báyìí lé lé yìí. Ohun tí mo máa ń ṣe fún iru àwọn bẹ́ẹ̀ yẹn ni pé mo máa ń bẹ̀ wọ́n náà ni o. Màá bẹ̀ wọ́n. Ṣùgbọ́n nínú ẹ̀bẹ̀ tí mo bá ń bẹ̀ wọ́n, mo máa rí dájú wípé tí wọ́n bá ti wá gbà, àh! Màá gbójú kuro ń bẹ̀ ni. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí i nítorí pé àwọn gangan ni ó ṣẹ̀ mi. Ṣùgbọ́n irú àwọn ènìyàn náà bẹ́ẹ̀, tí ó bá jẹ pé a jo ń ṣise papọ ni, mo máa ń bẹ̀ wọ́n nítorí pé mi ò ní fẹ́ kí iṣẹ́ wa kó dàrú. Màá fẹ́ kí iṣẹ́ kó máa tẹ̀síwájú. Nítorí ẹ, màá ní láti máa wá ojú rere wọ́n pé ká ṣá tí ẹ parí ìjà, kí ìjà ṣá tí ẹ parí. Boya èmi mo jẹ̀bi ni o tàbí ẹ̀yin lẹ jẹ̀bi ni o, ẹ jẹ́ ká parí ìjà kí kalukú kí ó máa fi ayọ̀ ṣíṣẹ́ rẹ̀. Nítorí wípé níbi tí ó bá ti sí ayọ̀ kò iṣé ò lè tẹ̀síwájú. Àfi tí a bá fẹ́ máa tan ara wa ló kán kù, iṣé ò lè tẹ̀síwájú láéláé. Nítorí ìdí èyí, bí mo ṣe máa ń bẹ àwọn ènìyàn tí mo ṣe máa ń tọrọ àforíjì nígbà gbogbo ìgbà ni pé tó bá jẹ́ ẹni tó tó dàgbà jù mí lọ dáadáa, màá dọ̀bálẹ̀ wọ̀ọ́ síwájú rẹ̀ pé, àh! Ẹ jọ̀ọ́, ẹ dáríjì mi. Ẹ̀n, mo mọ̀ pé mo ti ṣẹ̀. Mo mọ̀ pé, pé kò sí ẹni tí a lè sọ tó wà nínú ayé tó jẹ́ pé ó pé gbogbo wa là á pé. Ṣùgbọ́n èmi gangan bí mo ṣe ń dúró siwájú yin yìi, mo mọ̀ pé mo ti ṣẹ̀ sí yín. Ẹ dáríjì mi. Màá bẹ̀ wọ́n dááádá tinútinú tí kì n ṣe, ẹ́, ẹ̀bẹ̀ ojú ayé lásán. Màá bẹ̀ wọ́n dáadáa. Timba ti wá rí pé, àh! Ó dàbí ẹni pé wọ́n ti dáríjì mi, inú tèmi náà a dùn. Inú tèmi náà dùn sí wọn. Inú tàwọn náà, o máa dùn sí mi. Gbogbo ba ṣe ń ṣe tẹ́lẹ̀, a bẹ̀rẹ̀ sí ní ṣe bí ó ṣe yẹ kó ṣe máa rí padà. Inú kalukú a de bẹ̀rẹ̀ sí ní dùn. Bó ṣe rí nìyẹn, mo ṣe máa ń tọrọ àforíjì ní ọwọ́ àwọn ènìyàn yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ lẹ́nu iṣẹ́ ni tó jẹ́ pé kì í ṣe àfo ẹ, kì í ṣe, ẹ́, àwọn ọ̀rẹ́, òun ni ó, mo ṣẹ̀. Tó jẹ́ pé ibi iṣẹ́ ni mo ti ṣẹ ẹ̀ṣẹ̀. Bóyá mo ṣe ọ̀gá, mo ṣe àwọn tí ó wà níbi iṣẹ́, bóyá wọ́n gbé iṣẹ́ kan fún mi, iṣẹ́ yen o wà lọ dáadáa, mi wá ṣiṣẹ́ yen dáadáa. Bi mo se máa ń bẹ̀bẹ̀ ni pé màá kọ lẹ́tà sí ilé iṣẹ́ náà pé, àh! Iṣẹ́ tí ẹ gbé fún mi, mo ẹ dárí ẹ̀ṣẹ̀ mi ji mi. Mo mọ̀ pé mi ò ṣiṣẹ́ yẹn bí ó ṣe yẹ kí n ṣe ṣe. Màá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n gidi gidi gan. Nítorí wípé mo mọ̀ pé èmi ni mo jẹ̀bi gan. Màá kọ lẹ́tà ni. Lẹ́tà tí mo bá wa kọ yìí, òun ló máa sọ ní, màá fi máa sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ mi o, ẹ dáríjì mi. Mo ti ṣẹ̀ sí yín, ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ́ tí mbá yà síi ti ṣe bẹ́ẹ̀ yẹn tán. Èmi náà, àwọn nǹkan tó bá yẹ kí n ṣe lọ́jọ́ mi, màá máa ṣe bó ṣe yẹ kí n ṣe ṣe. Mo ṣe máa ń tọrọ àforíjì lé lé yìí.

Mó máa ń ka àwọn àdéhùn dáadáa nítorí pé èmi ni fẹ́ ṣe àṣìṣe. Tí n bá ka àwọn àdéhùn tí ó wà nínú, e, àwọn nǹkan tí a fẹ́ ṣe, bóyá a gbá kóntrátí kàn ní, àwọn tí n bá ka dáadáa mi ò ní, e, àwọn iṣẹ́ yẹn ó máa padà yọlẹ̀ nígbà tó bá yá. Ó ti ṣẹlẹ̀ rí nínú ilé-iṣẹ́ wa tó jẹ́ pé àwọn àdéhùn àti ìlànà tá ń tẹ̀lé tó wà nínú kóntrátí tí a bá wọn fọwọ́ sí nígbà yẹn, a kà dáadáa. Nígbà tí iṣẹ́ ẹ wọn á jọ sílẹ̀ tí ǹkan kan ṣẹlẹ̀, ibí ọ̀rọ̀ àdéhùn yẹn ni wọ́n máa ń padà lọ. Wọ́n máa ń sọ fún wa pé, "à, nínú àdéhùn tí a jọ fọwọ́ sí, ǹkan kan báyìí báyìí báyìí báyìí ló wà níbẹ̀ o, ẹ̀yin ò sí tẹ̀lé." Nítorí ìdí èyí, a gbé wọn lọ sí ilé ẹjọ́. Wọ́n gbé wa lọ sí ilé ẹjọ́ lóòótọ́, wọ́n sì jàre. A sì sàn owó ìtànràn. Owó ìtànràn tá sàn kì í ṣe owó kékeré o. Owó ńlá ní owó ìtànràn tí a sàn. Láti ìgbà yẹn ni wọ́n ti wá pá dàndàn pé nígbà tí a bá fọwọ́ sí àdéhùn kàn tàbí a fẹ́ fọwọ́ sí kóntrátí kàn, a gbọdọ̀ máa ka àwọn ìlànà tá ń tẹ̀lé àwọn àdéhùn dáadáa kí á tó fi ọwọ́ sí irú àwọn kóntrátí náà. Àti ìgbà yẹn lé mi náà, mó máa ń rí i dájú wípé kì í ṣe èmi nìkan ni mó kà á, màá tún fún ẹlòmíì pé ṣé kò sí ǹkàn kàn tó, tó pamọ́ nínú ọ̀rọ̀ àdéhùn yìí tí wọ́n a máa máa lo takò wà ní ọjọ́ iwájú. A máa ń ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa torí pé a ti-- ó ti ṣẹlẹ̀ sí wa rí tó jẹ́ pé, à, owó tá sàn nígbà yẹn kì í má ṣe owó kékeré. Milí-mílíọ̀nù mílíọ̀nù máa ni àwọn owó tí tá ń sàn tá a sàn nígbà yẹn. Àti ìgbà yẹn báyìí ló jẹ́ pé bírú pé kó dà, kó jẹ́ kóntrátí kékeré, a máa ń ka dáadáa torí a kò fẹ́ kí a ṣe irú àṣìṣe tí a ṣe níjọ̀sí.

Hmm, eyín fífọ̀ mi ní ojoojúmọ́, ó pín sí ọ̀nà púpọ̀. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀rọ tí ohun èlò ta fi máa ń fọ ẹyín wa, òun náà pe oríṣiríṣi. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣé fún wákàtì méjìlá pére ni, àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣé fún wákàtì, eh, ogún ó lé mẹ́rin, ẹẹ́kan lójúmọ́, àwọn kan wà bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n jú gbogbo rẹ̀ lọ, àà ẹ méjì ni mo nífẹ̀ẹ́ sí láti máa fọ eyín mi lójoojúmọ́, ni mo nífẹ̀ẹ́ sí, mi ò sọ pé ni mo máa ń ṣe ó. Ni mo nífẹ̀ẹ́ sí láti máa fọ eyín mi ní ojoojúmọ́. Nítorí wípé nígbà tí èèyàn bá fẹ́ sùn ní alẹ́, ó ṣe pàtàkì láti fọ eyín tí èèyàn bá fẹ́ sùn ní alẹ́. Nítorí wípé gbogbo àwọn nǹkan tí ẹnú ti jẹ, gbogbo ǹkan tí a ti jẹ ní ojú mọ́ ojú mọ̀mọ́, gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọdọ̀ fọ̀ kúrò ń bẹ́ẹ̀ pàápàá jùlọ. Àwọn nǹkan tó bá dùn, èyí tó máa ń há sí inú ẹyín. Nítorí pé nígbà tí èèyàn bá sùn ní alẹ́, a sábà máa ń di ẹnu wa. Ìgbà tí a bá di ẹnu wa yìí, àwọn oríṣiríṣi àwọn nǹkan, òun ló máa ń wá sí ẹnu wa. Lákókò yìí tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní bí eṣinṣin, nígbà tí a bá da, eh, ohun dídùn sílẹ̀ẹ́lẹ̀, bí àwọn eṣinṣin bí àwọn kẹ́nkẹ́n, àwọn, eh, bí wọ́n ṣe máa ń bò, àwọn ẹ̀rà bí wọ́n ṣe máa ń bò, tí wọ́n a máa máa jẹ́. Bẹ́ẹ̀ ló ṣe máa ń rí sí eyín wa náà. Tí àwọn nǹkan tó bá sápamọ́ sí ẹyín yìí, gbogbo ohun tí wọ́n bá ti sápamọ́ sí ẹyín wa, nígbà tó bá di alẹ́, tí eyín èèyàn ò ṣiṣẹ́ dáadáa mọ́, tó jẹ́ pé a ti pa ẹnu wa dé táà máa jẹ ẹnu mọ́. Ó máa, ó ti máa fún wọn ní, eh, ó máa fún wọn ní, eh, ọ̀rọ̀ pé "oyá, ẹ máa bọ̀ ẹ̀yín tí ẹ máa ń jẹ, eh, oúnjẹ tó wà ní kọ̀rọ̀ eyín yìí. Oyá ẹ máa bọ̀." Àwọn náà máa wá, wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní pọn, eh, ẹyín wa lá. Wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní lu ihò, wọ́n á máa lú ihò díẹ̀díẹ̀ sí àwọn eyín yìí. Ìbẹ̀ ni, òun ló ṣe máa ń dàbí ẹni pé eyín wa máa ń rùn nígbà tí a bá jí láàrọ̀. Nítorí pé àwọn eyín yìí, àwọn ẹran kókókó yìí, àwọn ẹran kókókó yìí, nígbà tí táa pa ẹnu wa dé yẹn, ìmíì tún máa ń kú síbẹ̀, ó máa ń fa òórùn gidi gan-an sí eyín wa. Á tú á jẹ́ kí ẹyín yẹn kó máa dípẹ́ta. Àwọn eyín yẹn tú wa máa máa dípẹ́ta. Nítorí pé, eh, àwà lá fi ayé ẹ lẹ́. Ṣùgbọ́n kí a sọ pé a fọ ẹyín yìí lálẹ́ ká tó sùn ni. Ó máa lè fún àwọn kinní yì kan lè kan tó lè wá. Nítorí pé gbogbo àwọn kọ̀rọ̀ ẹ̀kẹ́, gbogbo àwọn kọ̀rọ̀ eyín, òun ni a ti máa fi ẹ̀rọ ta fi ń fọ ẹnu láti máa fi fọ̀dànú. Nítorí pé ó ti máa mọ́ tónítóní, ibi tó bá dẹ̀ mọ́, wọn ò ní lè wá síbẹ̀ ní òru. Òun ló ṣe jẹ́ pé nígbà tí a bá fọ eyín wa ní alẹ́ tí a fọ̀ dáadáa, nígbà tí a bá máa jí ní òwúrọ̀ bàáyì, ẹnu wa ò ní máa rùn. Ẹnu wa ó máa máa dán ni. Tínú ti awà náà yóò máa dùn dáadáa. Torí ìdí èyí, kódà tí ó bá jẹ́ èyí tí, ohun tí má, tá máa fi ń fọ eyín, tó jẹ́ pé ti oní wákàtì mẹ́rìnlé ní ogún ni, èyí tí ń ṣe ojúmọ́ kan tàbí oní wákàtì méjìlá, èyí tí ń ṣe ẹ̀mèjì lójúmọ́. Èyí tí à bá máa lò ń bẹ́ẹ̀, ó ṣe kókó fún wa láti máa fọ eyín wa ní, ẹ̀mejì ó kéré jù lójúmọ́. Ṣùgbọ́n ìṣòro tí èmi gan pàápà tí mo máa ń ní nípa eyìí ni pé, nígbà tí ó bá di àṣálẹ̀ yẹn, ó ti máa ń rẹ mi. Tó jẹ́ pé ìgbà mìn wa máa kàn jẹun, ibá t'a bá sùn sí, òun náà lá sùn sí, tó ti máa rẹ́ra. Irú àwọn àkókò báyìí à ní á ti gbàgbẹ́ pé ó ti ẹ̀ yẹ kí a fọ eyín, á ti sùn gbàgbẹ́. Nígbà tó bá di àárọ̀, á ṣẹ̀ṣẹ̀ máa rántí pé "áà, mo gbàgbẹ́ kí ń fọ eyín mi ní alẹ́ àná." irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa sábà máa ń ṣe'lẹ̀ jù. Ṣùgbọ́n mo mọ̀ ní, mo mọ̀ dàjú pé ó ṣe kókó fún wa láti máa fọ eyín wa ní ẹ̀ẹ̀méjì ó kéré jù ní ojoojúmọ́. Èmí náà ṣì máa ń fọ lẹ́ẹ̀méjì ní ojoojúmọ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ẹẹ́kan lójúmọ́ ni mo ṣábà máa ń fọ. Nítorí pé mo máa ń gbàgbẹ́ ní ọ̀pọ̀ ìgbà, bó ṣe rí nìyẹn o.

Àwọn ètò inú tẹlifísàn mo máa ń wò dáadáa, mo máa ń wò dáadáa àwọn ètò inú tẹlifísàn. Oríṣiríṣi ètò ni mo máa ń wò lórí tẹlifísàn. Àwọn kan wà tí a ń pè ní Netflix, àwọn kan wà tí a máa ń pè Netflix, àwọn kan wà nínú orí YouTube, àwọn kan wà tó jẹ́ pé a máa ń sanwó ni, a máa ń sanwó ni. Àwọn bí i kébù kankan bẹ́yẹn a máa ń sanwó ni, a sanwó láti kí a tó lè máa wò ó ni. Ni jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú, ẹ́, àwọn ètò tó wà lórí Netflix. Irú àwọn ohun tí Netflix yẹn nísinsìnyí osooṣú ni a máa ń sanwó láti lè ní àǹfààní láti lè máa wo àwọn ètò tí ó wà lórí Netflix. Oríṣiríṣi ètò ló wà níbẹ̀, pàapaà jù lọ àwọn eré, eré èyí tí ó yá, eré tí, ẹ́, tí oní ìbọn, oní ìbọn ni o tàbí ti ìfẹ́ ni o tàbí oníjà ni o tàbí àwọn eré tí, àwọn ọjọ́, ọjọ́, ẹ́, ìgbà àtijọ́. Oríṣiríṣi àwọn eré ni ó wà ní orí Netflix. Ti àwọn Amẹ́ríkà wà níbẹ̀ o, ti àwọn, ti, ẹ́, China wà níbẹ̀, àwọn ti Na-- àwọn tí Nàìjíríà náà wà níbẹ̀. Oríṣiríṣi ti dúdú gbogbo è lówà ní orí Netflix. Ǹ tí ènìyàn bá fẹ́ wò ni, ǹ tí ẹ́ bá fẹ́ wò ni. Mo sì máa ń wò dáadáa. Ó kéré jù ní ọjọ́ kan mo máa ń wo Netflix fún bi wákàtí méjì. Màá wo oríṣiríṣi nǹkan ní orí ẹ́. Ǹ tó tún tí dàbí ẹ́ tí mo tún máa ń wò ni Prime Ti-- ẹ́, Prime Video. Mo máa ń wò àwọn yẹn náà dáadáa. Mo máa ń lòó dáadáa lójú mọ́ ṣùgbọ́n, ẹ́, bí i ẹẹkan tàbí ẹẹ̀mẹji, bí i, ẹ́, bí i ẹẹ̀mẹta ó pọ̀ ju lọ sẹ́ ni mo máa ń wò àwọn ẹ́ náà. Èyí tí mo ti è máa ń wò jù dáadáa ni YouTube. Oríṣiríṣi fídíò ló wà níbẹ̀. A, àwọn fídíò tí ó ń kọ́ ènìyàn lẹ́kọ̀ọ́ nípa oríṣiríṣi nǹkan bí a ṣe ń ṣe nǹkan oríṣiríṣi ló wà ní orí YouTube. Àwọn fídíò lórí eré ìdárayá náà tí kún bẹ́ẹ̀ bákan náà. Oríṣiríṣi ni ó máa ń wà níbẹ̀. Mi ò kí ń fi YouTube mi ṣeré lójúmọ́. Àà, ó kéré jù mo máa ń wo YouTube ní bí i, àbí wákàtí márùn-ún lójúmọ́. Mi ò kí ń fi í ṣeré kankan. Èwo tí mo tún máa ń wò tó tún dàbí ẹ̀, ó ni à ń pè ní, ẹ́, Sky. Àwọn tó ní Sky yẹn náà mo máa ń wò ó tórí eré ìdárayá tí wọ́n máa ń ṣe ni o tí a ń pè ní Sky Sports. Eré ìdárayá tí wọ́n máa ń ṣe bí àti, ẹ́, tí England ni o, bí àti Champions League ni o. Oríṣiríṣi bẹ́yẹn òní a máa ń wò orí Sky Sports dáadáa, dáadáa. Àwọn tí a máa ń fowó ṣọ́, tí a máa ń fowó sí kí a tó lè wò náà tí ń ṣe ti Áfríkà, èyí tí ń ṣe ti DSTV, ohun tí a máa ń ṣába ṣè ní pé tí wọ́n bá ti fowó sí béyen, ó máa ń fún mi ní àǹfààní láti wò oríṣiríṣi àwọn ètò lórí kọ̀ọ̀kan nípa oríṣiríṣi àwọn, ẹ́, ẹka ẹlẹ́kànká. Tí àwọn ọmọ kékeré wà níbẹ̀, àwọn ètò àgbàlagbà arúgbó wà níbẹ̀, ètò tí abínibí ó wà níbẹ̀. Oríṣiríṣi ètò ni ó wà ní orí, ẹ́, DSTV tí mò ń sọ yìí. Eré ìdárayá náà gan wà níbẹ̀ pẹ̀lú. Oríṣiríṣi eré ìdárayá òní àǹfààní máa ń wà láti wò ní ìkànnì tí mò ń sọ̀rọ̀ lórí yìí.

Fún ìsinmi, kò sí àwọn ibi tí mo lè lọ ó pọ̀ gidi gan ni. Ṣùgbọ́n ẹ́ kí n kọ sọ́rọ̀ lé bí mo ṣe máa ń lọ fún ìsinmi. Nínú ọdún kan, mo ní ànfàní láti lọ fún ìsinmi fún ọ̀sẹ̀ mẹ́fà ní ọdún kan, ọ̀sẹ̀ mẹ́fà ní ọdún kan. Ọ̀sẹ̀ mẹ́fà péré náà ni mo lá ńfàní sí. Fún ọ̀sẹ̀ mẹ́fà yẹn, ohun tí ó sábà máa ń ṣẹlẹ̀ ni pé ní ọ̀sẹ̀ mẹ́fà yẹn, nígbà tí wọ́n bá fún mi, ó, ó, ó níṣe pẹ̀lú àkókò tó ń fún mi sí, bóyá ní ìbẹ̀rẹ̀ ọdún ni tàbí àárín ọdún tàbí-- ó níṣe pẹ̀lú ìgbà tí wọ́n máa fún mi sí, bóyá àárín ọdún ni tàbí ìparí ọdún. Tó bá jẹ́ ìparí ọdún, ohun tí mo sábà máa ń ṣe ni pé màá lọ sí àwọn agbègbè bíi Dubai. Dubai yẹn, inú mi máa ń dùn láti lọ síbẹ̀ gan ni nítorí pé oríṣiríṣi nǹkan ni mo máa ní ànfàní láti rí, pàápàá jùlọ àwọn ọmọ mi. Àwọn ọmọ mi máa ń nífẹ̀ẹ́ sí kó máa rí àwọn oríṣiríṣi àwọn ohun mìí, àwọn nǹkan tí ó dùn láti wò káàkiri àgbáyé. Ìgbà tó bá jẹ́ pé àárín ló bọ́ sí, bóyá láà bí, bí April, oṣù kẹrin, oṣù karùn-ún, ohun tí a máa ń nífẹ̀ẹ́ sí, tí a máa ń nífẹ̀ẹ́ sí ni ibi tí eré ìdárayá bá ti pọ̀, tí eré ìdárayá aláfẹsẹ̀gbá tó bá ti pọ̀ jù. Ní àkókò yẹn ni a máa ń nífẹ̀ẹ́ sí láti, láti lọ nítorí pé a máa ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti wo eré ìdárayá, a máa ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti ra oríṣiríṣi nǹkan. A tún le ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti pàdé àwọn, àwọn, ẹ́, àwọn tó ń gbá bọ́ọ̀lù tí ó jẹ́ẹ́, àwọn tí a mọ̀ dáadáa, ní ìgboro tí a mọ̀ dáadáa. A lè fi àwọn àfàní ẹ kí wọ́n bá bọwọ́ lu ohunkóhun tí a bá rà ní àwọn stadium káàkiri. Ẹ̀, ibi tí mo tún nífẹ̀ẹ́ sí nítorí tọ́ ọmọ mi, òní ti Disney, èyí tí ó wà ní Paris ní France. A nífẹ̀ẹ́ síbẹ̀ yẹn náà láti lọ síbẹ̀ nítorí pé Disney World, ah! Ibi tó dáa gan ni fún àwọn ọmọ. Kì se ọmọ nìkan o, fún àwọn àgbàlagbà gan láti lọ gba fẹ́ láti lọ ṣe oríṣiríṣi nǹkan. Ṣùgbọ́n àwọn ọmọ mi wọ́n nífẹ̀ẹ́ síbẹ̀ yẹn gidi gan ni. Ẹ̀, tipátipá ni mo fi máa ń sọ fún wọn pé, "Ẹ jẹ́ ká lọ bòmíì náà." Ṣùgbọ́n wọ́n ní ibẹ̀ yẹn gan gan náà ni àwọn fẹ́ lọ nítorí pé wọ́n máa rí oríṣiríṣi nǹkan, oríṣiríṣi ẹ̀kọ́ ni wọ́n máa rí gbámu níbẹ̀. Ti mo bá lọ sí, à, ìlú Paris nítorí pé ìlú yẹn ó jẹ́ ìlú tó jẹ́ pé, à, ó gbajúmọ̀ fún oríṣiríṣi àwọn nǹkan ìgbàanì èyí tí ó ti, ó ti wà tipẹ́tipẹ́. A, ibi tí a tún nífẹ̀ẹ́ sí ó ní, ẹ́, ìlú Italo, ìlú Italy àti Israel. Ìdí tí a fi fẹ́ràn àwọn ìlú méjèèjì yẹn ni pé ó níṣe pẹ̀lú ẹ̀sìn èyí tí à ń ṣe. Níní tí Israel yẹn ni pé, à, àwọn ọmọ mi wọ́n máa ń níi máa sọ àwọn, àwọn ìtàn, ìtàn inú bíbélì fún wọn, wọ́n máa ń wù wọ́n láti lọ sí àwọn ibi tí nǹkan yen ti ṣẹlẹ̀. Bóyá ibi tí wọ́n kàn, tí kan Jésù mọ́, mọ́, ìgbelebu ni o, bóyá ibi tí wọ́n sín sí ni o, bóyá, ẹ́, ibi tí wọ́n ti lu Stífínì, tí wọ́n ti lu lóko tàpá ni o. Oríṣiríṣi ẹ̀ka àwọn nǹkan wọ̀nyí, ó ni àwọn ọmọ mi máa ń nífẹ̀ẹ́ sí láti lọ wo. Bóyá ibi tí Jésù ti pe Pétérù pé, "Ah! Oya tẹ̀lé mi o. Oya jú, ẹ́, àwọn rẹ jù sínú ibu kí o lè mú ẹja tó pọ̀ jáde." Irú gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn ọmọ mi máa ń nífẹ̀ẹ́ sí láti lọ wo bí a ṣe máa ń lo ọ̀sẹ̀ mẹ́fà tí wọ́n máa ń fún mi fún, ẹ́, ìsinmi ní eléyìí.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì ju ní ibi iṣẹ́ tí mò ń ṣe ó pọ̀, ó pọ̀, ó pọ̀ gidigan ni. Nítorí pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbi tí mo ti ń ṣiṣẹ́. Mo jẹ́ olùkọ́ ní ilé ìwé, nítorí náà àwọn ohun èlò tí a máa ń lò tó ṣe pàtàkì wọ́n pọ̀ gidigan. Eh, alákọ̀ọ́kọ́ òun ni ìwé, ìwé. Ìwé tí a fi máa ń kọ ẹh, ohun ta fẹ́ kọ́ àwọn ọmọ sílẹ̀ ta fi máa ń kọ sínú ilẹ̀. Pé nǹkan báyìí ni mo fẹ́ kọ́ àwọn ọmọ ní ọ̀sẹ̀ ta fẹ́ wọ̀ yí ò, a nílò ìwé láti fi kọ gbogbo àwọn nǹkan tí a fẹ́ kọ́ àwọn ọmọ láti fi kọ́ sí ilẹ̀. Nígbà tí a bá kọ́ sílẹ̀ tán tí a jẹ́ gbogbo ìyẹ̀wù, òun ni a ṣẹ̀ṣẹ̀ lọ sí kíláàsì wọn láti lọ fi kọ́ àwọn ọmọ náà. Ṣùgbọ́n tí kò bá sí ìwé ta lè kọ iṣẹ́ sí, a máa rí pé ó máa lé, ó máa lé fún wa láti lè lọ kọ́ àwọn ọmọ yìí ní kíláàsì wọn. Ìwé ó jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀, òun ni eh, èyí ta ń pè ní ẹfun, ẹfun ta ń pè ní chalk ẹfun. Ohun náà ṣe pàtàkì gidi gan torí pé tí kò bá sí ẹfun tàbí èyí tí àwọn olóyìnbo ń pè marker, tí ò bá sí kankan nínú wọn, ó máa ṣòro fún wa láti lè kọ nǹkan sí ojú pátákó láti fi máa kọ́ àwọn ọmọ. Bákan náà, pátákó, ojú pátákó ta ń sọ̀rọ̀ èyí tí ò bá sí ojú pátákó, bóyá ẹfun wà ọ ẹfun ò sí, tí ò bá sí ojú pátákó, a máa rí pé kò ní ṣe, kò ní sí bí a ṣe lè gbé iṣẹ́ fún àwọn ọmọ ní ojú pátákó nígbà tí ò bá sí pátákó. Tí pátákó bá sì wà tí ò sí ẹfun tí a lè lò láti fi kọ nǹkan sí ojú pátákó, a máa rí pé ó máa ṣòro fún wa láti kọ́ àwọn ọmọ yìí, ó máa ṣòro gidi gan ni. Àwọn nǹkan tó tún ṣe pàtàkì òun ni àga fún àwọn ọmọ láti jókòó. Tí ọmọ bá nàro láti àárọ̀ di ọ̀sán tàbí wọ́n jókòó sí ilẹ̀lẹ̀ẹ́, gbogbo nǹkan tí a bá ń kọ́ wọn kò sì wọ́n ṣe fẹ́ mọ̀. So ó ṣe pàtàkì fún ọmọ láti ní àga àti láti ní kíláàsì tí wọ́n máa jókòó sí èyí tí òrùlé wà. Tí ò bá sí òrùlé nínú àwọn kíláàsì yìí, a máa rí pé àti kọ́ àwọn ọmọ yìí ó máa ṣòro gidi gan ni. Àwọn, nítorí náà kíláàsì ṣe kókó, pátákó ṣe kókó. Àwọn eh, ẹfun èyí ta fi ń kọ nǹkan sí ojú pátákó àwọn náà ṣe kókó. Ìwé tí olùkọ́ ń lò láti fi máa kọ àwọn nǹkan tó fẹ́ kọ́ àwọn ọmọ sílẹ̀ òun náà ṣe pátákó, pàtàkì, òun náà ṣe pàtàkì. Àwọn ọmọ náà tí wọ́n máa fẹ́ wà lábẹ́ ẹ̀kọ́ wa, a, ó ṣe pàtàkì fún wọ́n, fún wọn láti rí àga láti lè jókòó sí. A máa rí pé tí ò bá sí àga fún àwọn ọmọ yìí láti lè jókòó sí, ó máa ṣòro gidi gááán ni fún wa láti lè kọ́ wọn nínú kíláàsì wọn. Òun náà ṣe kókó.

Ojú mi dára ó dùn wò, ojú mi gúnrégé, ó dára gidi gan ni. Ojú mi kò sí àwọn kokoro, èyí tó máa ń ba ojú jẹ́ ní ojú mi nítorí pé èmi ò kí ń jẹ àwọn oúnjẹ tí ó yẹ kí màá jẹ. Bákan náà, àwọn ìpara èyí tí ó máa ń boni lójú, èyí tó máa ń ba ojú ẹni jẹ́ èmi ò kí ń lo, nítorí pé mi ò fẹ́ kí ojú mi kó bàjẹ́, mi ò fẹ́ kí ojú mi kó máa funfun bi tóyìnbó nígbà tí mi o kì n ṣe òyìnbó. Nítorí náà àwọn ìpara tó jẹ́ pé kò kì í boni lójú, kò kì n jẹ́ kí ẹwà èyí tó wà ní ara èèyàn kó kúrò níbẹ̀. Irú àwọn ìpara yìí, oun ni èmi máa ń lò nígbà gbogbo. Eyí ló dẹ̀jẹ́ kí àwọ̀ mi kó túbọ̀ máa dán gbìnrin nígbà gbogbo, óun jẹ́ kí ojú mi kó dùn wò nígbà kù gbà. Bákan náà àwọn oúnjẹ tí mò ń jẹ, mo ń gbìyànjú láti máa jẹ àwọn oúnjẹ tí ó sara lóore dáadáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ omi èyí tí wọ́n ń jẹ́ kí ojú mi kó gúnrégé, kó dùn wò.

Owó fífọ̀ mi, ìgbà gbogbo ni mo máa ń fọ owó. Pápa jùlọ nígbàtí mo bá ṣẹ̀ṣẹ̀ ṣe iṣẹ́ kan tán, mo máa ń fọ owó mi nù. Nígbàtí mo bá fẹ́ jẹun, mo máa ń fọ owó mi nù. Báyìí ni mo ṣe máa ń fọ owó mi nù lójoójúmọ́. Nígbàtí mo bá jí ní òwúró tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo fẹ́ ṣe. Nígbàtí mo bá ti owọ́bọ ibi tí ó dọ̀tí tàbí bóyá mo fọ àwọn abọ́ èyí tí ó wà ní ibi tí ń dáná. Nígbàtí mo bá ṣẹlẹ́ ìtàn, màá fọ owó mi nù. Nígbàtí mo bá bẹ̀rẹ̀ sí ní dáná, mo máa fọ owó mi nù bákan náà. Tí mo bá gba ìlẹ́ inú ilé, mo máa fọ owó mi nù bákan náà. Gbogbo ìgbà tí mo bá ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan, pàápàá jùlọ àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìdọ̀tí, òun ni mo máa ń gbìyànjú láti máa fọ owó mi nù. Nítorí pé àìfọwọ́ ẹni nù ó máa ń fa, lólè fa àìsàn sí àgọ́ ara. Nítorí náà mo máa ń fọ owó mi nù ní bí ìgbà ká sọ pé, ẹ́ bí ìgbà mẹ́wàá, bí ìgbà mẹ́wàá. Ṣùgbọ́n ohun tó dáń lójoò ní pé ó máa ń ju ìgbà mẹ́wàá lọ, ṣùgbọ́n ká sá sọ pé ìgbà mẹ́wàá ni mo máa fọ owó mi nù lójoójúmọ́. Pápa jùlọ irú iṣẹ́ tí mò ń ṣe tó jẹ́ pé ilé ìwé ni mo máa ń wà a sì máa ń lo ẹfun nílé ìwé wa. Nígbàtí mo bá kó àwọn ọmọ tán ní ìpàkán, fún, fún ìràn àkọ́kọ́ kan, màá bọ́ síbí, màá san owó mi nù. Nítorí pé mi tún níìfẹ̀ lọ ṣe nǹkan mi pẹ̀lú owó tó dọ̀tí. Hmmm.

A, ètò wà nílẹ̀ gidi gan ni láti fẹ iṣẹ́ mi sí ìlú àwọn ìlú mìíràn, nítorí pé ó wà lára ǹnkan tí mo ti ń gbìyànjú ẹ̀ láti ọjo tó ti pẹ́ wá. Mí ọfẹ́ ko jẹ́ pé ojú kan náà pẹ́rẹ́ ní àwọn ibi tí mo ti ń ṣe àwọn ilé iṣẹ́ mi yóò má a wà. Nítorí ẹ̀, mo ti gbìyànjú gẹ́gẹ́ bí agbára díẹ̀ tí mo ní láti fẹ ìjọ àwọn iṣẹ́ náà lójú. E, àṣeyọrí, mo rí àṣeyọrí kan se ní ọdún tó kọjá nítorí pé mo ma ṣe, a fẹ iṣẹ́ náà lójú ní ìlú mìíràn. Èyí tí ó sì ń ṣe dáadáa lọ́wọ́ báyìí. Àwọn ibi tí mo wà báyìí àti ìlú mìíràn yẹn, a, àwọn méjèèjì ni wọ́n ṣe dáadáa. A sì ń gbìyànjú bákan náà láti tú fẹ̀si lójú. Nítorí pé mo mọ̀ pé bí a bá ṣe ń fẹ àwọn e iṣẹ́ yìí tí a bá ṣe ń fẹ̀ ẹ lójú síi, bẹ́ẹ̀ náà ni owó ṣe má a máa wọlé síi fún wa. Èyí sì ṣe pàtàkì gidi gan nítorí wipé e láìṣe owó kò sí ohun tí a lè ṣe bẹ́ẹ̀ yẹn.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni pé, ní ọ̀pọ̀ ìgbà tí mo bá n lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ ọjọ́ àjẹ́, bí mo bá dẹ́ padà ní ọjọ́ ẹtì, mi ò kí n sábà ní àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Iṣẹ́ ni mo máa ń ṣe fún àwọn ọjọ́ náà. Ṣùgbọ́n nígbà tó bá di ọjọ́ àbámẹ́ta, àkókò máa ń yọ̀ fún mi. Àmọ́ máa ní àkókò àti ìgbà láti fún àwọn ẹbí mi, pàápàá jùlọ ìyàwó mi àti àwọn ọmọ mi. Àkókò yìí lajọ máa ṣeré, lajọ máa sọ̀rọ̀ àwàdà, oríṣìíríṣìí nǹkan ni a máa ń ṣe papọ̀ ní àwọn àkókò yìí. Èyí tí ó máa ń jẹ́ kí ẹbí kó wà ní ìsọ̀kan. Ẹ̀h, oríṣìíríṣìí nǹkan la máa ń ṣe. Ìgbà mìíràn wà, a máa ń lọ sí ilé sinimá, ibi tí a ti ń wo oríṣìíríṣìí, ẹ́, fíìmù ìgbàlódé àti tayé ijoun, ati ti àwọn ọmọ kékeré. Oríṣìíríṣìí nǹkan la máa ń ṣe. A tún máa lọ jọ̀ọ̀ wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá papọ̀, a máa ń lọ wo òun yẹn náà, a tún máa lọ síta láti lọ jẹun papọ̀. Àwọn nǹkan tí a máa ń ṣe ní àwọn ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi ni eléyìí.

Áàpù ti gun ọkọ̀ ojú omi rí. Ọjọ́ tí mo kó ọkọ̀ gun ọkọ̀ ojú omi, ojú omi rí tó nítorí pé ó le gidigidi gan láti wà lórí ọkọ̀ ojú omi fún ìgbà àkọ́kọ́. Nígbà tí, ẹ́, wọ́n sọ fún mi pé a máa ní láti fo odò kọjá wípé ọkọ̀ ojú omi ni a ó sì lò láti fi, láti fi sọdá sí òdì kejì. Àh ẹrù bẹ́ẹ̀re sì ni bá mi nítorí pé, àh, mi mọ̀ mọ̀ pé mi ń ṣé rí, mi ò wà lórí omi rí. Bẹ́ẹ̀re sì ni gbọ̀n, ṣùgbọ́n mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀ nítorí mi mọ̀ pé wọ́n máa máa fi mí ṣe yẹ̀yẹ ni. Nítorí náà mo, mo fi ara mi, mo ra gbé ara mi sẹ́gbẹ̀ẹ́ kan wípé tó bá takoko, a kò kú lọ náà ni. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé ó yá, ó ti yá o. Ká bẹ́ẹ̀ sì ní wọ inú ọkọ̀ ojú omi. Ẹ̀rù àyà mí tún lága rara pé àh, nǹkan mọ́ wa dé bá yó. Báwo mo ti fẹ́ ṣe lórí omi yìí? Ṣé ọkọ̀ ojú omi yìí ó ni dànù báyìí? Oríṣiríṣi èrò yìí òun ni ó ń wá sí ọkàn mi. Nígbà tá a sì dé inú, ẹ́, ọkọ̀ ojú omi náà, àh ẹrù náà tún pọ̀ si nítorí pé orí omi la wà bá yi ó. Ẹ̀rù wà ń bá mi wípé tátégùn tó lé bá a lọ fẹ́ ń kọ́ ti lọ gbé ọkọ̀ ojú omi sọnù tí ọkọ̀ ojú omi bò sí inú omi. Èmi tí mo mọ̀ ọ́n ṣe ń fò kí wa máa fẹ́ ṣe bá yó. Oríṣiríṣi èrò yìí òun ni wọ́n wá sí ọkàn mi èyí tí ó sì ń jẹ́ kí, ẹ́, kí ó le fún mi láti lè kó láti, láti lè rin ìrìnàjò náà pẹ̀lú ayọ̀. Nígbà tí a dé òdì kejì tí a sọ̀kalẹ̀, bí ẹni pé wọ́n gbé ẹrù kúrò ní orí mi, òun ni ó ṣe rí nígbà tí wọ́n kúrò nínú inú omi.